Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Ọwọ́ ọ̀tún ni màá ń lo. Ni mo máa ń fi ń ṣe, màá ń sábà fi ṣe gbogbo nǹkan tí mo máa ń ṣe. Ọwọ́ ọ̀tún ló rọrùn jù fún mi láti fi ṣe nǹkan. Àgàgà tí mo bá fẹ́ gbé ẹrù, tó jẹ́ pé ọwọ́ kan ni mo nílò láti gbé ẹrù yẹn, ọwọ́ ọ̀tún ló máa ń kọ́kọ́ rọrùn fún mi láti fi gbé. Tí mo bá lo ọwọ́ òsì, a wá yà pé ẹrù yẹn ti wúwo ju, ju bó ṣe yẹ lọ torí mi ò sábà ń lo ọwọ́ òsì mi. Nílẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ni mí láti ìlẹ̀ Yorùbá ní orílẹ̀èdè Nàìjíríà. Wọ́n ní ìgbàgbọ́ wípé ọwọ́ ọ̀tún ló dára láti máa ṣe, fi ṣe gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe, pé ọwọ́ ọ̀tún ló dára jù láti fi ṣe. Ṣùgbọ́n èmi bí mo ṣe ń dàgbà, ọwọ́ ọ̀tún ni, ọwọ́ ọ̀tún ló wá sọ́kàn mi láti bẹ̀rẹ̀ sí ní lò. Kì ń ṣe wípé mo bẹ̀rẹ̀ sí ní lò torí wípé àwọn èèyàn ní kí n bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ ọ̀tún. Ó ni mo fi ń jẹun. Ohun ni mo fi ń-- òun lọ́wọ́ tí mo máa ń kọ́kọ́ lò láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe. Nílẹ̀ Yorùbá wọ́n ní ìgbàgbọ́ wípé ọwọ́ òsì pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀, bóyá èèyàn lọ ilé, ilé ìgbọ̀nsẹ̀ tí èèyàn wa fẹ́ wá, tí èèyàn fẹ́ jẹ́ kí ara èèyàn mọ́ tóní, tóní lẹ́yìn ìgbà tí èèyàn ti lo ilé ìgbọ̀nsẹ̀ tán, pé ọwọ́ òsì ló yẹ kí èèyàn fi fọdi. Ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Nǹkan eyokan tí màá ń fọ̀wọ̀ òsì ṣe náà nìyẹn. Ni màá ń sábà fi ń ṣe tó jẹ́ kí mo bá fẹ́ ṣe nǹkan, wọ́n ni màá-- ọwọ́ òsì ni màá fi ń fọ̀di. Nílẹ̀ Yorùbá àṣà wa ni. Àfọwọ́ ọ̀tún ń ṣe gbogbo nǹkan tó kù ṣùgbọ́n tí a bá fẹ́ fọ̀di lẹ́yìn ìgbà tí a bá lo ilé ìgbọ̀nsẹ̀ tán, ọwọ́ òsì la fi fọ̀. Fún ìdí yẹn tí èèyàn bá pàdé àgbàlagbà, tí àgbàlagbà, boya èèyàn fẹ́ bọ àgbàlagbà lọ́wọ́, Yorùbá ní ìgbàgbọ́ wípé o ò gbọdọ̀ lo ọwọ́ òsì, ọwọ́ ọ̀tún ni wàá fi bọ àgbàlagbà yẹn lọ́wọ́. Yàtọ̀ sí yẹn, bóyá o fẹ́ fún àgbàlagbà ní nǹkan, boya o fẹ́ fún àgbàlagbà, boya àgbàlagbà rán èèyàn níṣẹ́ àbí ó kan wu èèyàn kí èèyàn fún àgbàlagbà ní nǹkan, tí èèyàn bá fẹ́ fún àgbàlagbà, bóyá bí owó àbí nǹkan kan, ọwọ́ ọ̀tún nièèyàn gbúdọ̀ lò. Tí èèyàn ò bá lo ọwọ́ ọ̀tún, tí èèyàn bá lo ọwọ́ òsì, Yorùbá rí bíi wípé, bí ìgbà tí èèyàn, èèyàn rí àgbàlagbà yẹn fín ni, èèyàn o bọ̀wọ̀ fún àgbàlagbà yẹn ni tí èèyàn bá fi ọwọ́ òsì fún àgbàlagbà ní nǹkan. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo tẹ̀lé òfin torí mo tẹ̀lé òfin, mo tẹ̀lé àṣà Yorùbá torí Yorùbá ni mí. Lórí ìyẹn o, mo tẹ̀lé àṣà Yorùbá. Yatọ̀ sí yẹn tí mo bá fẹ́ fún ọmọdé gan ní nǹkan, ọwọ́ ọ̀tún mi náà ni màá fi ń fún ọmọdé. Ṣùgbọ́n tí mo bá fẹ́ bá àgbàlagbà ní nǹkan, mo, a, màá rí pé mo ronú sí dáadáa, mi ò gbúdọ̀, mi ò gbúdọ̀ ṣèṣi fi ọwọ́ òsì fún àgbàlagbà ní nǹkan. Mo ní àbúrò kan tó jẹ́ pé ìgbà tan bíi, láti kéékèé ló ti, ló ti fẹ́ràn láti máa fi ọwọ́ òsì ṣe nǹkan. Ṣùgbọ́n bí a ṣe ń dàgbà, a, ìyá mi ní, "à, irọ́ o, ọwọ́ òsì kẹ̀, o lè fọwọ́ òsì jẹun." Bí mo ṣe wà pẹ̀lú pé mo fẹ́ràn láti máa lo ọwọ́ ọ̀tún, mi ò lè fi ọwọ́ òsì jẹun. Kò rọrùn fún mi láti lo ọwọ́ òsì torí ọwọ́ ọ̀tún yẹn ni màá ń lo. Ṣùgbọ́n àbúrò mi tí mò ń sọ yẹn, ó lè lo ọwọ́ òsì, ọwọ́ òsì ló máa ń fi jẹun ní ìgbà náà nígbà tá a wá kéékèé. A, ìyá mi wá ní, "a, ọwọ́ ọ̀tún ló yẹ kó máa lè wo ọmọdé yìí." Fún ìdí yẹn, àbúrò mi máa ń lo ọwọ́ ọ̀tún. Ó dẹ̀ máa ń, kò sọ ọwọ́ tí ó lè lò. Ọwọ́ méjèèjì. Ọwọ́ ọ̀tún ló fi, ó lè fọwọ́ ọ̀tún jẹun, ó lè fọwọ́ òsì jẹun. Irú èmi ń ṣin, ọwọ́ ọ̀tún nìkan mo lè fi kọ ìwé. Ọwọ́ ọ̀tún nìkan. Àbúrò mi tí mò ń sọ yìí, ó lè fi ọwọ́ ọ̀tún kọ ìwé, ó lè fi ọwọ́ òsì kọ ìwé nítorí bí òun ṣe rí nìyẹn. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo tẹ̀lé àṣà Yorùbá. Mo ń fọwọ́ ọ̀tún ṣe gbogbo nǹkan, mo dẹ̀ ń fọwọ́ òsì fọ̀di tí mo bá lo ilé ìgbọ̀nsẹ̀. Mo dẹ̀ fi ọwọ́ ọ̀tún fún àgbàlagbà ní nǹkan. Mo fọwọ́ ọ̀tún gba nǹkan lọ́wọ́ àgbàlagbà. Mo fọwọ́ ọ̀tún bọ àgbàlagbà lọ́wọ́. Eeyẹn tó bá sá tí ju mi lọ̀. Ọwọ́ ọ̀tún. Fún ìdí yẹn mo lè sọ pé ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ó ni mo máa ń sábà ń lò. Mo lè rò wípé ìdáhùn sì ìbéèrè pé ó kun ojuwon. Mo lè rò wípé mo dáhùn rẹ̀ dá, mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Hhn, mo lérò wípé ọjà àbò nínú ìbéèrè yìí ni àwọn olóyìnbo máa ń pè ní seat belt. Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà àbò. Ìgbà tí mò ń dàgbà ní ìlú tí mo wà, ọjà àbò ò jẹ́ dandan. Mo lè sọ wípé ó tó bóyá ìgbà tí mo wá ń pé bíi ọmọ ọdún mẹ́wàá ni mo ṣẹ̀ ní ìmọ̀lára pé ó yẹ kí èèyàn máa di ọjà àbò mọ́ra tí èèyàn bá wà nínú ọkọ̀. Nígbà tí mò ń dàgbà bí mo wọ mọ́tò, mi mi rò pé mo rí, mo máa ń rí àwọn awakọ̀ kan lo ọjà àbò tàbí ẹni tó bá jókòó síwájú kó lo ọjà àbò. Mi ò ro bẹ́ẹ̀, mi ò ro bẹ́ẹ̀ rara. Àfi ìgbà tó wá di, bóyá gbà tá wọ bí ọdún 2000 lọ síwájú, ni ìjọba bẹ̀rẹ̀ síi wá ń sọ wípé gbogbo èèyàn gbọdọ̀ máa lo ọjà àbò. Bo jókòó sí, bo o jẹ́ èrò tó wà nínú ọkọ̀ tó jókòó síwájú lẹ́gbẹ̀ẹ́ awakọ̀, o gbọdọ̀ lo ọjà àbò. Ìjọba Nàìjíríà ṣe òfin rẹ̀. Ìgbà yen lo wá di a gbogbo eeyan sọ á, a gbọdọ̀ di ọjà àbò, awakọ̀ náà di ọjà àbò. Ẹni tí ó, ìjọba tún ṣe débi wípé, tí èèyàn o bá di ọjà àbò, táwọn àgbofìnrò bá mu, wọn máa dà dúró. Wọn lè dá sẹ̀ríà fún, nípa sí sọ fún un kó san àwọn owo kan. Ìgbà yẹn ni gbogbo èèyàn ṣẹ̀ wá mọ̀ wípé o, ó jẹ́ dandan láti máa di ọjà àbò fún àb-ààbò ara wa. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ tún wádúpé, pé ówo àwọn òyìnbó tó kó àwọn ọkọ̀ kan wọ Nai-- orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọkọ̀ tó jẹ́ wípé tó ò bá di ọjà àbò, ó ní ǹkan tó máa máa dún nínú ọkọ̀ yẹn wípé tó máa máa rán ẹ leti pé ó di ọjà àbò rẹ. Mo lè sọ wípé kò sí ẹni tí máa jókòó síwájú ọkọ̀, ọkọ̀ tó bá ní ọjà àbò, o gbọdọ̀ lo ọjà àbò. Tẹ́mi àti ọkọ mi bá wà nínú ọkọ̀, o gbọdọ̀ di, di ọjà àbò mọ́ra. Ìgbà tí mo kọ́ bọ̀n ṣe ń wa ọkọ̀, ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́, olùkọ́ mi sọ fún mi wípé, lẹ́yìn ìgbà tí mo bá ṣe kí ìjókòó tó wà nínú ọkọ̀ yẹn, kí, tí mo, tí mo tún ṣe tó bá mi lára mu, ti ìjókòó ẹ rọ̀ mí lọ́rùn. Lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe ìjókòó yẹn tó rọ̀ mí lọ́rùn, mo gbọdọ̀ di ọjà àbò. Ó ní ǹkan kejì tí olùkọ́ mi kọ́ mi ni. Àti ìgbà yẹn, mo dẹ̀ ń gbìyànjú láti rí wípé mò ń di ọjà àbò ní gbogbo ìgbà tí mo bá wa ọkọ̀, mo máa rí bẹ́ẹ̀. Ọjọ́ kan ló ṣẹlẹ̀ pé mi ò rántí di ọjà àbò. Ọjọ́ yẹn èmi nìkan ni mo wà nínú ọkọ̀, mò gbọ́kọ̀ jáde. Bí mo ṣe wá ń gbé ọkọ̀ yẹn jáde, mo wá ní ìmọ̀lára wípé ó le gbé ǹkan kan ṣẹlẹ̀ lára ọkọ̀ yìí. Mo wá da ọkọ̀ yẹn dúró, mo bọ́lẹ̀ nínú ọkọ̀, mo wá lo wo àyíká ọkọ̀ yẹn, mo wo egbé. Mo ní ìmọ̀lára bí pé bí táyà ọkọ̀ yẹn ti fẹ́ máa lọlẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo jáde nínú ọkọ̀, mo wá rí pé táyà ọkọ̀ yẹn ò lọlẹ̀. Títì yẹn ni o, títì ibi tí mo ti ń wa ọkọ̀ yẹn ni ó rí bẹ́ẹ̀. Títì, títì ọkọ̀ yẹn ni o, ni ò ṣe pẹlẹsẹ tó. Ó wá jẹ́ kobmáa dàbí pé táyà ọkọ̀ yẹn ti lọlẹ̀. So ìgbà tí mo jáde lọ wo táyà ọkọ̀, mo rí pé kò sí ǹkan tó ṣe táyà ọkọ̀. Mo wá wo ọkọ̀ mi padà. Ǹjẹ́ è mo wípé torí pé mò ń kánjú lọ ibi tí mò ń lọ, mi ò rántí di ọjà àbò yẹn mọ́. Ah! Bí mo ṣe rí pé mo, mi ì dè fẹ́ dúró. Mo sáà rí wípé, mo sáà farabalẹ̀ wa ọkọ̀ dé ibi tí mò ń lọ. Atọ́jọ́ yẹn ni mo ti f-- mo tún máa ń fi sọ́kàn pé a, kò sí ǹkan tó lè ṣẹlẹ̀, mo gbọdọ̀ rántí di ọjà ọkọ̀ torí ó wà fún ààbò wa, ó wà fún àbò ara wa. Mo lérò wípé mo dáhùn ìbò.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ẹ̀ṣẹ̀un lọ́pọ̀lọ́pọ̀ fún ìbéèrè yìí. Tín bá fẹ́, ǹkan tí màá ń wọ̀ là, tín bá fẹ́ sùn lálẹ́, ó níí ṣe pẹ̀lú bí ọjọ́ yẹn bá ṣe rí. Ó níí ṣe pẹ̀lú bí èmi gan bá ṣe, bo bá ṣe ń ṣe mí. Fún àpẹẹrẹ, tó bá jẹ́ pé ọjọ́, tó bá jẹ́ wípé ọjọ́ tó rù mú tí ò sí iná, torí orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà, kò dẹ̀ máa ń sábà sí iná nígbà mi. Tó bá jẹ́ pé ọjọ́ tí ò sí iná dáadáa bí i òru mú bí iná ti ẹ̀wà tó, tó bá sí iná, tó jẹ́ pé a lè tan ẹ̀rọ amúlé tutù, aṣọ è, mo lè máa wọ ǹkan kan kíń máa pàrọ́. Mo lè máa wọ ǹkan kan kín kan fi aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ kín kò fi bò ra kíń sùn ká tẹ́gùn lè máa fẹ́ sí mi dáadáa. Ìgbà mìíràn náà tó rù tí bá jẹ́ pé àsìkò òru náà, mo kò lè wọ aṣọ tí ó lápá, aṣọ penpélé, aṣọ bémbé, aṣọ tí ò ń ṣe aṣọ tó bo gbogbo ara mi. Ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò òtútù a! Kojo tu wa máa ro, kó òtútù yẹn pọ̀, màá wọ aṣọ tó bo ara mi dáadáa láti òkè délé. Àsìkò ọyẹ́ náà, àsìkò ọyẹ́, mo máa ń wọ aṣọ tó bo ara mi dáadáa náà. Màá tiẹ́ tún wá da aṣọ bo ara na mọ́ torí kí òtútù má bà mú mi. Mi ò ní pàrọ́ òórùn dùn láti sùn nígbà òtútù. Nígbà àsìkò òtútù àbí ìgbà ọyẹ́ tó òtútù sáà mú, àsìkò yẹn, mo máa ń wọ aṣọ tó bo ara mi. Mo lè wọ ṣòkòtò kí n tú wọ aṣọ táwọn olóyìnbómọ̀ ṣe, shirt tó ṣàwà tó ṣe eri mọ́, màá wọ. Then, ìgbà mìíràn náà ǹkan tí màá ń wọ̀ sùn tún níí ṣe, ó níí ṣe pẹ́lú ibi tí mo ba sùn sí. Fún àpẹẹrẹ, fún àpẹẹrẹ boya mo lọ ilé eyan n sín, ilé onílé tí ò ń ṣe ilé mi ni mo sùn sí, bóru gan mú mi ò lè yanra mi sílẹ̀ o, kíń má wa wọ ǹkan kan kò ṣe ṣe. Màá wọ aṣọ tó bá bò mí lára náà, màá kọrọ̀ju ni pé a ṣẹbí mà tó lọ ilé mi. Tín bá dá, tó bá je pé inú ilé mi ni mo wà, à! Àgàgà igbà tó jẹ́ pé mò ń dá gbé kí n tó ṣe ìgbéyàwó, mo lè sùn kíń má wọ ǹkan kan, kíń má tẹ̀i da aṣọ kan kan bò ra ṣèbí èmi nìkan mo dá wà nínú ilé mi, mi ò ní wọ ǹkan kan. Ṣùgbọ́n tín bá wà nibi tí, tín bá sùn sí ibi tí àwọn ènìyàn wà, kò sí bóru yẹn ṣe lè mú tó. Mi ò lè yanra mi sílẹ̀ bí kọ, nítorí pé kò bójú mu fún ọmọlúwàbí láti ṣe bẹ́ yẹn. Àwọn kan ń ṣe, kò sí ibi tí won lè wà wọ́n, ko kan wọ́n. Bose wú won náà ṣe máa ṣé ara wọn tí wọ́n bá fẹ́ sùn lálẹ́, ṣùgbọ́n èmi ò rí bẹ́ẹ̀. Mo gbà wípé ó yẹ ká wú wa bí ọmọlúwàbí. Aṣọ tó dẹ̀ tún wú mi jù láti wọ tí màá fẹ́ sùn, à, ni aṣọ tó jẹ́ pé òwú tó ń fi ṣẹ́, òní àwọn olóyìnbómọ̀ ń pè cotton. Mo rí pé aṣọ yẹn tí èèyàn bá wọ, à ìwé to, è, ọ̀nà tó má, ó má, ó máa jẹ́ kí orun yẹn rọ̀yàn lọ́rùn nítorí ǹkan tí ẹ́ tí wọ́n fi ṣe aṣọ yẹn táwọn olóyìnbómọ̀ máa ń pè ní cotton, ó má, ó ní bó ṣe máa rí lára èèyàn. Màá sọ pé irú, mo máa ń fẹ́ kí aṣọ tí màá máa wọ̀ sùn kó ní irú, kó jẹ́ pé irú òwú yẹn náà fi ṣe. Òwú táwọn olóyìnbómọ̀ ń pè ní cotton ó máa ń jẹ́ kí orun mi dùn láti sùn. Mí ó lè sùn sìń kín wọ aṣọ tó jẹ́ pé bí nylon náà fi ṣe kò possible, kò ṣe é ṣe, kò ṣe é ṣe torí ìyẹn gan máa tún jẹ́ kí òru mú mi sí. Mo fẹ́ran aṣọ tó bá jẹ́ pé cotton ní òwú tóń fi hun, ó máa ń jẹ́ kí òrun dùn mo mi dáadáa. Mo lero pé mo dáhùn ìbéèrè yii dáadáa. Ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọ́pọ̀, ọtú dìgbà kan náà.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní bí i ọ̀sẹ̀ kan sí ìsín yìí. Mo lọ ra àwọn nǹkan tí mo nílò nínú ilé, bí i oúnjẹ tí màá sè, bí i àwọn nǹkan tó fi ń tún ilé ṣe àti nǹkan tí èémí fún ara mi, màá fi túnra ṣe. Ọjà tí màá ń lọ kò jìnnà sílé mi rárá. Mo gbé ọkọ̀ lọ ni. Láti jẹ́ nítorí wípé tí n bá lọ mi ò kí ń ra nǹkan kékeré, mo máa ń ra oúnjẹ púpọ̀. Àgàgà oúnjẹ ló máa ń pọ̀ jù nínú nǹkan tí màá ń rà lọ́jà. Mo gbé ọkọ̀ lọ kó lè ràn mí lọ́rùn láti kó gbogbo oúnjẹ yẹn wálé. Tẹ́lẹ̀ tí n bá ń já-- ìgbà tí mi ti i mọ̀ bí a ti ń wa ọkọ̀, tí n bá ń jáde bẹ́yẹn, mi ni gbọ́kọ̀ tí n bá wá ṣe tán màá ṣẹ̀ wá, màá wá ẹni tó máa gbé mi. Ìgbà mìíràn tó yẹ kí n ti délé, màá sì máa wá ọkọ̀ tó máa gbé mi wálé. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti ń gbé ọkọ̀ lọ, tí mo ti ń gbé ọkọ̀ lọ sọ́jà, ó wá rọ̀ mí lọ́rùn láti ra nǹkan tí mo ní í rà àti láti wá lé ẹsẹkẹsẹ. Ẹ́, mo lè sọ wípé kí, ẹ̀, mo jẹ́ èèyàn kan tó máa ń, mo máa ń lọ sọ́jà bí i ẹẹ̀mejì lóṣù ó pọ̀ jù. Ìgbà míì gan ẹẹkan lóṣù ni màá ń lọ sọ́jà. Màá ra gbogbo nǹkan tí mo nílò. Ṣùgbọ́n ó-- ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹẹ̀mejì lóṣù tí n bá ti lọ bẹyẹn, ó ti tó, ó ti tó mi náà nìyẹn. Ìgbà míì gan mo lè máa lọ rárá. Ní to-- tó bá ṣẹlẹ̀ wípé mo jáde, bóyá mo jáde lọ sí ibi kan, bí mo ṣe wá ń padà bọ̀, mo wá rí lára nǹkan tí mo mọ̀ pé mo máa nílò nílò nínú ilé. Bóyá mi tí ì nílò nǹkan yẹn ní àsìkò yẹn, màá ràá. Màá ràá kí ó máa-- kí kó lè rọ̀ mí lọ́rùn, kí màá tún máa jáde lọ́jọ́ mìíràn. Ẹ́, ìgbà kó tó di wípé àsìkò COVID dé, ìyẹn COVID-19 ní ọdún 2020, mo máa ń lọ s’ọjà lọ́sọ̀ọ̀sẹ̀, ọ̀sẹ̀ kan òlè–ìgbà mìíràn gan-an ó lè ṣẹlẹ̀ kí n lọ́ lẹ́ẹ̀méjì lọ́sẹ̀. Mo ṣá à máa ń sun oúnjẹ kélekéle. Bí ó ṣe di wípé COVID dé, tó wá ń súnmọ́ ìgbà tó ń sọ pé ẹ́, èèyàn ò gbudọ̀ jáde mọ́ o. A ò gbudọ̀ pàdé àwọn èèyàn. K’onikaluku wà nínú ilé ká ti ra wa mọ́ inú ilé. Àáà, nígbà yẹn ó wá di wípé mo wá ra ọ̀pọ̀-- àti ìgbà yẹn, mo lè sọ pé 2020 yẹn, ó ní ṣe-- ó, ó, ó, ó hàn nínú bí mo ṣe ń gbé ìgbé ayé mi lónìí. Torí àti ìgbà yẹn ló ti di wípé mi ò lọ s’ọ́jà lọ́sọ̀ọ̀sẹ̀ mọ́. Ìgbà yẹn báyìí tí n ba ń lọlẹ̀–Àá, tó ti di pé wọ́n sọ pé ẹnikẹ́ni ò gbudọ̀ jáde, a sáré ra oúnjẹ sílé. A ra oúnjẹ sílé ní rẹpẹtẹ. Ó dẹ̀ wá jẹ́ kí àsìkò yẹn rọ̀ wá lọ́rùn. Ẹ̀yin ìgbà yẹn gan lọkọ mi wá sọ fún mi wípé òun ò tí è ní ìfẹ́ sí kí n máa lọ gbogbo ìgbà sọ́jà, kí n máa lọ sọ́jà gbogbo ìgbà pé kí ló dé tí mi lè ra nǹkan lẹ́ẹ̀kan náà. Ǹkan tó dẹ́ fàá tó máa ń jẹ́ kí n lọ sọ́jà kélekéle, kí n máa lọ, kí n máa bọ̀ díẹ̀díẹ̀ ni pé kí n máa lọ gbogbo ìgbà yìí torí, nítorí pé ọjà ò jìnnà sílé mi. Mo lè rò pé nǹkan tó ti ẹ̀ tún fàá nìyẹn. Ká lọ́jà jìnnà sílé mi ni, mi ò lè máa lọ síbẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Kò, kò ṣeé ṣe. Ṣùgbọ́n àti ìgbà COVID, tó fi di í pé tí n bá fẹ́ lọ sọ́jà, nǹkan tí n bá fẹ́ rà, màá rà lẹ́ẹ̀kan. Tí ǹ bá dẹ̀ wá rà tán. Ìgbà mìíràn mo lè tún lọ lẹ́ẹ̀kan sí láàárín oṣù yẹn. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, ìgbà wo ni ó kẹ́yìn tí mo lọ sọ́jà? Mo lè sọ pé bí ọ̀sẹ̀ kan sí ìsín. Bí ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ọjà kẹ́yìn. Ẹ́, èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n máa lọ sọ́jà o, kí n máa parun. Ó máa ń ro mí lójú. Tí n bá rí, ìgbà mìíràn t’ọkọ mi gan bá jáde, t’ọkọ mi bá bá mi ra nǹkan bọ̀ láti ọjà, inú mi máa ń dùn sì máa ní "ah e ṣé sir o". Nítorí pé mo mọ̀ pé ó ti-- ọkọ mi dín ìrìn mi kù láti lọ sọ́jà. Inú mi dẹ̀ ma ń dùn lọ́pọ̀lọpọ̀ ẹ̀ pé. T’ọkọ mi bá rán mi lọ́wọ́ láti lọ sọ́jà. Àbí tí n bá rí ènìyàn tó ń bọ̀ lọ́dọ̀ mi tí n bá ní "àh, jọọ bá mi yà lọ́nà o, bá mi ra nǹkan báyìí tó bá rí lọ́nà, jọọ bá mi rà á bọ̀". Inú mi máa ń dùn tí n bá rí èèyàn bámi lọ sọ́jà torí mi ò fẹ́ràn áti lọ sọ́jà. Mo lè rò wípé ìbéèrè yìí, mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.